Báwo ni o ṣè máa ń ṣètò owó iṣẹ́? Ètò owó iṣẹ́, ẹ́, bíi bó bá ti wọlé ó ti ẹ̀ ti ń fa, kó tó wọlé gan ló ti ní àwọn ǹkan tó wó, a, tí èèyàn máa fẹ́ fi ṣe. So ó ti ní budget tẹ́lẹ̀ gan.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? A bẹ́ẹ̀ni, ó lá àwọn fáìlì mi tí mò fi pamọ́ sórí cloud. Àwọn fáìlì tó ṣe pàtàkì sí mi, mò maa ń tọ́jú sórí cloud, sódà tí bá máa ní dè, lọ́jọ́ tí bá máa ní dè mo kọ máa lọ́bẹ̀ lọ download rẹ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò December yẹn ni, oṣù tó kẹ́yìn nínú ọdún, yẹn December. Period December yẹn ni èmi fẹ́ràn jù nítorí àwọn tó bá travel, wọ́n padà lọlé lọ bá àwọn ẹbí wọn, wọ́n máa fi ṣe Christmas àti, ah, ọdún tó, tó kù.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Fóònù, lèmí máa ń fi pàrọ̀nù rẹ and mo máa ń fi pàrọ̀ ọkàn tí iṣẹ́ bá ti pọ̀ jù. Bí fún relaxation, èèyàn kan máa fiṣẹ́ lẹ̀, then o máa lo fóònù rẹ̀ díẹ̀. O lè wo àwọn fíìmù díẹ̀ tàbí kó gbọ́ orin.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, máa ń sùn lọ́sàn. O kàn jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà. Ìgbà tó bá bọ́ sí i, ìgbà tí ara bá béèrè ẹ̀, mo máa ń sùn lọ́sàn. Tí bá tó bá ti rẹ̀ mí, mo máa sùn lọ́sàn torí órun ọ̀sán dà, ó da.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Iyẹn táwọn lédígẹ́ṣì máa ń pè ní traffic light. Bẹ́ẹ̀ni, nítorí à, òfin ìyára ọkọ̀ ẹ, ó máa ń kí à, accident máa, máa wáyé báyẹn, fáwọn tó ń tẹ̀lé. So mo máa ń tẹ̀lé, torí ó dáa.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ah, kọ́kọ́rọ́ porìṣì, o porìṣì, kọ́kọ́rọ́ ilé, kọ́kọ́rọ́ mọ́tò, kọ́kọ́rọ́ gbogbo ẹ̀. Inú àpò ló máa ń wà torí teyan bá dìímú ó lè jábọ̀, so mo máa ń fi sínú àpò. Ti n bá ti nílo ẹ̀, mo máa yo mọ dẹ máa lò.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Áà o ti ṣe díẹ̀ torí erm àlà burúkú ò ṣe ǹkan tó da kí ọmọ là. Tí wọ́n bá là àlà burúkú ènìyẹn máa, ó ń da kí ènìyàn à gbàdúrà. Àdúrà tó máa fi yípadà or something like that so. Kò da oti pẹ́ gan.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ jẹ́ n tun ka. Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn wo ni? Ee owo tí ẹ bá fẹ́ fún yan ni nǹkan, tí ó bá jẹ́ mọ̀ nǹkan tí ẹni bẹ́ẹ̀ mo máa ní kó fún un lówó, mo máa fowó yẹn ṣe nǹkan tóun fẹ́ ṣe ẹ̀bùn owo ni.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ṣé o fẹ́ràn kìkọrin? É, mo fẹ́ràn kí máa kọrin. Mo fẹ́ràn, eh, ó dá kí èèyàn máa kọrin ná. 'Cause tí a bá ń kọrin, gbogbo àwọn nǹkan tó wà nínú èèyàn, àwọn, ah, àgò ara èèyàn, àwọn, um, body parts, àwọn internal body organs èèyàn. Ó máa wá stretched. Bí i pé ẹni, ẹni bẹ́ẹ̀ ń exercise àwọn kíní ẹ̀. So ó dá, mo máa ń kọrin, mo fẹ́ràn dáadáa.

Ṣé owó tí ò ń gbà dára tó? Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá o, rárá. À, ní orílè-èdè orílè-èdè Nàìjíríà tí mo wà and area tí mo wà, agbègbè tí mo wà yìí, iye tan ń san fún àwọn òṣìṣẹ́ ò dá, kò dá, kò dára tó.

Ṣé o máa ń ṣe yoga? Ṣé o máa ń ṣe yoga? Mi ò kí ń ṣe yoga, though, although yoga jẹ́ nǹkan tí ó dá púpọ̀ fún àwọn, ehn, láàgò ara. Bí exercise tí àwọn, eh, elédè gẹẹsi máa ń pè ẹ́ ni stretching exercise. Ó dáa gan, bọ àmọ́ mi ò kí ń ṣe.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, àmọ́ a kò fi bẹ́ẹ̀ rọrùn nítorí táwọn èèyàn bá ti ń sùn, o máà ń le láti jí wọn, láti dẹ darí wọn.

Irú fóònù alágbèká wo ni o ń lò? Irú fóònù alágbèká wo ni o ń lò? Fóònù alágbèká Android òun ni mo ń lò, tó má ní screen tó dè máa n pẹlẹbẹ, òun ni mo ń lò.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, à, o lá, ó ní oúnjẹ kan tí mi ò fẹ́ràn, tí mi ò nífẹ̀ẹ́ sí, ìyẹn ẹ̀wà. Mi ò nífẹ̀ẹ́, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí oúnjẹ ẹ̀wà nítorí ẹ̀wà ń ṣe oúnjẹ kan tí mo fẹ́ràn pàto. Àmọ́ àwọn ìyókù mo máa ń jẹ wọ́n dáadáa.

Ṣé o ti ṣìnà rí? Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, onígbà kan tí mo, mo rántí ìgbà kan tí mo ṣí ọ̀nà, mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi kan ní, ah, níbí kan tó ń pè ní ìyànú ìyẹ́sí ní, ní ìlú Ota bíbà. Ah, ìgbà tí mo máa dé, ah, ọdọ̀ ẹ̀, wọ́n ti renovate, wọ́n ti tún gbogbo agbègbè yẹn ṣe dáadáa. So, mi ò wá, rántí ibẹ̀ mọ ni mo fi ṣìnà.

Kíni ó máa ń jẹ ní ọ̀sán? Kíni ó máa ń jẹ ní ọ̀sán? Mi ò lóun jẹ kan pàtó tí mo máa ń jẹ lọ́sàn. Ah, ìgbà mí, mo máa jẹ ìrẹsì, tàbí kí n jẹ ẹ̀wà, tàbí kí n jẹ búrẹ́dì iyẹn bugan. Mo máa ń jẹ-- ẹ́n, mi ò kò sí, mi ò ní nǹkan pàtó tí mo máa ń jẹ lọ́sàn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo gbogbo ara mi nítorí, eh, ibi tí mo wà, ibi tí mo ń gbé, àwọn mosquitoes o láwọn aáyọ̀kan tó máa ń gún ẹ̀jẹ̀ tí ò da tó máa ń fa àìsàn sára ẹ̀yàn, àìsàn malaria kò da, so mo máa ń fi aṣọ ìbora nítorí òtútù náà.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Há! Ibíbàyí, ní Nàìjíríà tí mo wà, ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tó wà, tó ti di, ẹ, ǹkan tó ń pè ní normal thing ní ibíbàyí, ó ti kò ṣe ǹkan tuntun, ǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa ni. Kò sí ǹkan tí èyàn fẹ́ ṣe ju kí eyan, ní sùúrù nínú traffic má.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo fẹ́ràn láti kọ láti máa kọ lẹ́tà. Èmi bí èèyàn mo, mo fẹ́ràn lẹ́tà, so mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Ẹ̀ẹ̀kan náà tí mo máa ń kọ lẹ́tà fún jẹ́ ah ìyàwó mi. Mo máa ń kọ lẹ́tà fún dáadáa. So mo máa ń kọ lẹ́tà.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? O ti pẹ́, o ti ṣe díẹ̀ gidi kan. Odapé ọdún 2020 nígbà tí eyín mi ń ro mí, tí mo ní, a akókoro eyín tó ń, tó ń disturb mi, tó ń disturb mi gidi, tó ń ni mí lára, òun ni mo lọ sí, ah, ọ̀dọ̀ dókítà tán bá mi yẹ̀wò, wọ́n bá mi yọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? À, ígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sọ́jà ní oṣù tó kọjá. Ó ní ọ̀rẹ́ mi kan tó ṣe ìgbéyàwó, kó tó ṣe ìgbéyàwó yẹn, a lọ bá ra àwọn nnkan tó máa nílò lọ́jà. So, mo lọ s'ọ́jà ní oṣù tó kọjá.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Mo máa ń ní, bí i ọ̀sẹ̀ mẹ́ta. Ìyẹn tí àwọn orílẹ̀-èdè gẹ̀ẹ́sì máa ń pè ní annual leave. Èèmejì lọ́dún ni, tàkókó tí ọdún bá ti bẹ̀rẹ̀, ìkejì tó bá ti fẹ́ parí. So.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́, irú èwo ni mo máa ń lò. Mo máa ń lò, eh, ó ní nǹkan tí wọ́n ń pè ní, eh, wọ́n ń pè ní Earpod. Mo máa ń lo Earpod.

Ibo ni o máa ń ra nǹkan? A, nǹkan tebere, a, nǹkan, nǹkan yàtọ̀, yàtọ̀. Te ba, e, mo máa ń lọ sí, e, supermarket, ilé ìtajà tó máa ń ta àwọn nǹkan tẹ̀yàn ni, nílò. Mo máa ń lọ be lọ ra àwọn nǹkan tí mo nílò ní ìyẹn supermarket.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni o, a mo fẹ́ràn jíjó. Láti máa jó kí máa jó. Mo fẹ́ràn á nítorí ijó jẹ́ ǹkan tó dára fún ara èèyàn. Bí èèyàn bá ń jó tó ń jó dáadáa, bó bá ń là águn, ó làwọn nǹkan tó ń kúrò nínú àgọ́ ara èèyàn tí ò da. Ó ń kúrò, ó dá bá ọyen. Ó de durí ibi exercise. Kí a máa ṣe àwọn exercise náà ó da.

Ṣé o máa ń mu Ògùn lójojúmọ́? Ṣé o máa ń mu Ògùn lójojúmọ́? Rárá o, mi ò kí ń mu Ògùn lójojumọ́. Nítorí tí ọ bá mú nǹkan lámu jù, tí o bá mú nǹkan jù kò da. Ó lè fa nǹkan lára èèyàn. So mi ò kí ń mu, mi ò kí ń mu lójojúmọ́. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, màá mú.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Nígbà wo ni o máa ń gé irun rẹ? Àá, mo máa ń gé irun mi, eh, lóṣoṣù, oṣoṣù mo máa ń gé irun mi. Ẹ̀kan lóṣù ni mo máa ń gé irun mi nítorí irun mi ò kí ń tètè wù. Mo máa ń, mo máa ń yà pẹ̀lú combu, ìyẹn tó bá to ba ti ẹ́ tíi kún, mo máa notice pé mi ò lè yà dáadáa mọ́, mo máa lọ gé lọ́dọ̀ barber.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, màá wọ ago ọwọ́, nítorí ago ọwọ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan. Mi ò tún ní, èmi ò, mi ò fẹ́ràn kí mà a dáyàn dúró lójú ọ̀nà kí màá bẹ̀rẹ̀ ǹkan tí ago ń sọ. So tí bá ti wọ̀ báyìí, màá ma wọ ọwọ́ mi, màá ma wọ ago ọwọ́ mi fi mọ ǹkan tí ago ń sọ.

Ìgbà mélòó ni ìsinmi ń jẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni ìsinmi ń jẹ ọ̀sán rẹ gbà? Ìgbà míì, ah, a si-- ah, mo máa ń, mo máa ń gbà bí i wákàtí díẹ̀, ìgbà míì bí i, eh, wákàtí kan.